Rárá o, èmi kì í, èmi kì í ní ìrora nígbàtí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ehn, mo ma ń ṣe ẹlẹ́yìí, ẹlẹ́yìí ló ma ń ṣa rọ̀rùn fún mi torí pé mo ti, mo ti ehn tọ ara mi lórí ìbá àwọn ènìyàn ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ fún àwọn àsìkò kọ̀ọ̀kan ní sẹ́yìn, tí ó sì jẹ́ wípé mo ti rò pé bí ó ṣe ibi tí mo bá dé, ẹ̀rò tó bá pọ̀, gbogbo èrò tó máa ni kí wa sọ̀rọ̀ níwájú èrò tó pọ̀ kò ṣe é ní ìnira fún mi, tó sì jẹ́ wípé ohun tí màá ṣe láìní ìfowó, láìní, láìní, láìní nìmílara ni. Nígbàtí mo bá fẹ́ bá àwọn ènìyàn tó pọ̀ sọ̀rọ̀, tí mo wà nígbà àwọn ènìyàn, ohun tí mo ma ń sẹba sẹ ni pé màá kọ́ fi sọ́kàn mi wípé àwọn ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ yìí o, wọn ò ní mọ nǹkan tí mo fẹ́ sọyi tò mi, ohun tí mo bá sọ fún wọn, òun náà ló fẹ́ gbọ́. Àwọn ìgbà mìíràn tọ jẹ́ wípé tí ènìyàn bá ti, tí ènìyàn bá ti ń sọ̀rọ̀ lọ, ìyẹn ó máa rí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dojú bó yẹn. Ìgbà yẹn ló máa dàbí pé à, àbí ohun tí òun ń sọ boyà kò, kò bá a mu ni. Kò rí bẹ́ẹ̀ torí pé bí wọ́n ṣe ń dojú bó èèyàn, wọ́n fẹ́ mọ bí èèyàn ṣe ń sọ, wọ́n fẹ́ gbìyànjú láti máa gbọ́ ohun tí èèyàn sọ yé òun ni. Ẹ̀yìn ìyẹn, ní o tún wá fi sọ́kàn, ìyẹn ohun tí máa fi sọ́kàn pé, wọ́n gbìyànjú láti gbọ́ ohun tí mo fẹ́ sọ yé ni. Ilé yìí kò ní ǹkan kan ṣe fún mi. Bí ó ṣe, ṣùgbọ́n mo mọ̀ pé bí ènìyàn bá ṣe ti ń ṣe sí, tí ènìyàn ṣe ń pẹ́ sí, tí èèyàn ṣe ní òrèkóòrè nígbà tí ó ń ba síra wọ́n, nígbà tí ó pe síra wọ́n, ní kíní yìí ló máa rọrùn fún èèyàn láti ṣe. Torí àìmọ̀ye àwọn èèyàn ló jẹ́ pé wípé wọ́n lè dúró wájú ọ̀pọ̀ èrò láti máa bá wọn sọ̀rọ̀, àyà wọn o tí máa já. Wọ́n bá ti kọ́ ọ fẹ́ sọ̀rọ̀ báyìí ni àwọn èèyàn ó ti máa rò pé, ẹni yìí ò ní ìgboyà tó tó. So, bí ó ṣe bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ohun tó fi dúnkú pé kí ènìyàn ó ní ìgboyà tí ó tó, kí ènìyàn sì ní ìgboyà nìí kikun nínú ara ẹni wípé èèyàn ò lè sọ àwọn ǹkan yìí, èyí lò ní ó fi ní ìtumọ̀ ju láti lè ṣe, ilé yìí ló máa rán èeyàn lọ́wo ju láti lè ṣe láti lè ṣe iṣẹ́ irú iṣẹ́ báyìí, láti lè bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀.

Rárá o, mi ò ní àìsàn ìkórìíra oúnjẹ kankan torí mo mọ̀ pé ìkórìíra oúnjẹ ara àìsàn kan ni tí wọ́n ń pè ní anorexia. Awọn èèyàn tí wọ́n máa ń kórìíra oúnjẹ yìí, wọ́n á kan dédé kórìíra oúnjẹ kan tí wọ́n kà ní pé gbogbo oúnjẹ yìí kò wù mí jẹ. Mi ò like orun rẹ̀, mi ò nífẹ̀ẹ́ owó ṣe máa ń rí tí ó sì jẹ́ wípé nítorí gbogbo àwọn nkan tan sọ yìí, wọ́n ò ní jẹ awon oúnjẹ ọ̀hún. Gbogbo oúnjẹ ẹlẹ́wà tí ó bá ti ládùn tí ó sì jẹ́ wipe wọ́n ṣe pẹ̀lú ìmọ́tótó, òun ni èmi máa ń jẹ tí èmi ò sì ní ìkórìíra sí oúnjẹ kankan. Awọn èèyàn mi náà tún wa to je pé wọ́n pàpọ̀ tí wọ́n bá ti jẹun, bí tí wọ́n bá jẹun púpọ̀ tàbí tí wọ́n bá jẹun lára gan-an ni pé eléyìí yóò jẹ́ ká wọ́n sanra. Awọn ò de fẹ́ sanra asan ju nítorí nǹkan bẹ́ẹ̀, nítorí irú èyí, nítorí ìdí yìí wọn ò ní máa jẹun. Wọn a máa di ẹni tí a yóò mọ-- wọn máa jẹun tó tirin tó jẹ́ wípé wọ́n ní léran lára. Eléyìí ló jẹ́ wípé àìsàn ọpọlọ náà sì ni. To ye pé nítorí ọpọlọ yẹn tí wọ́n ń rò nípa oúnjẹ, òun ló jẹ́ kí wọ́n máa bu irú ìwà báyìí tí ó sì jẹ́ wípé tan báa lọ rí àwọn akọ́sẹ́mọsẹ́, àwọn onimo iṣègùn òyìnbó tí wọ́n sọ, tí wọ́n sì ṣàlàyé fún wọn pé àwọn oúnjẹ tí ẹ nílò láti máa jẹ, bó ti ẹ jẹ pé oúnjẹ kékeré ni ṣùgbọ́n èèyàn gbọdọ̀ máa jẹ àwọn oúnjẹ tí ó ṣàára lórí, àwọn oúnjẹ afára lókun. Òun gbọdọ̀ kórìíra oúnjẹ kankan, èèyàn sì gbọdọ̀ máa jẹ oúnjẹ níwọ́n lásìkò àti nígbà tó bá jẹ, àwọn oúnjẹ inú mì ló tún jẹ́ wípé wọ́n kì í jẹ ohùn àárọ̀ tó jẹ́ wípé wọ́n sọ pé àwọn oúnjẹ àárọ̀ tó sì jẹ́ wípé oúnjẹ àárọ̀ O máa ń fún ní lọ́kàn, wọ́n máa ń jẹ́ kí èèyàn ko lè bẹ̀rẹ̀ ọjọ́ rẹ dáadáa. Gbogbo ìkórìíra oúnjẹ yìí kò sí nínú àṣà ti tèmi torí wipé oúnjẹ jíjẹ, oúnjẹ aládùn, oúnjẹ tí ó bá ti dára ni lè gbogbo ẹlẹ́mi máa ń jẹ ní tèmi. Lati oúnjẹ ilẹ̀ wa títí tó fi jẹ oúnjẹ òkè òkun, gbogbo ẹ le mi ń jẹ.

Àwọn oúnjẹ tí mo máa ń fẹ́ràn láti jẹ ní ọ̀sán tí mo sì máa ń jẹ ní aìmọye ìgbà lọ́sàn-án, òun ni bí ìrẹsì, bí ẹba àtàwọn oúnjẹ olókèlè mi. Nítorí pé oúnjẹ ọ̀sán bí aìmọye ìgbà ló máa ń bá mi ní ẹnu iṣẹ́ tí ó sì jẹ́ wípé mi ò fi sábà sọ, mi ò fi sábà lè ṣe àwọn oúnjẹ yìí fúnra mi tó máa sábà rà ní, ibi ilé ìdáná tó wà lẹ́nu iṣẹ́ wa ni. Eléyìí lo sfì jẹ́ wípé, ẹ́, àwọn ǹkan tó bá ń tà níbẹ̀ náà ni mo máa sábà jẹ ju, tí ó sì jẹ́ wípé ìrẹsì pẹ̀lú dòdò pẹ̀lú, ẹyin àbí ẹja, ẹyin pẹ̀lú ẹja tàbí ẹran ni mo sábà jẹ láàárín ìmọye ìgbà ní, ẹ́, fún oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn tó jẹ́ pé màá ní ìyanju láti jẹ, fufu tàbí kí n jẹ ẹba ní ẹnu iṣẹ́ tó sì jẹ́ wípé mo gbà pé àwọn oúnjẹ yìí, tí wọ́n, tí ó máa ń fúnni ní okun àtàgbàra o. Àwọn oúnjẹ yìí tí mi ò bá ti rí irú àwọn oúnjẹ yìí, ìgbà mìíràn a máa tó jẹ́ pé mo lè jẹ búrẹ́dì tó sì jẹ́ wípé, ẹ́, tí mo bá ti jẹ mo kan lè mú tíì kékeré si. Ṣùgbọ́n eleyìí mo máa sábà jẹ ju ní àárọ̀, búrẹ́dì, kékeré àti tíì. Nítorí mi ò fẹ́ oúnjẹ tí yóò le, tí yóò, tí yóò di múkára mi kó wúwo, ẹ́, tí ó sì jẹ́ wípé màá fi lè ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ lẹ́nu iṣẹ́. Ẹ́, àwọn ìgbà mìíràn tó jẹ́ pé mi ò ní jẹun lọ́sàn-án tí màá ká mọ́ mi. Ọ̀ ṣe é ṣe kó jẹ́ pé nítorí pé iṣẹ́ fọ́nà ojú tí ó ṣe àǹfààní láti lọ jẹun àbí tó jẹ́ wípé, ẹ́, bóyá mo wà nínú àwẹ̀ tí mi ò sì ní jẹ oúnjẹ kankan ní ọ̀sán ọjọ́ náà. Ẹ̀, àwọn, irúfẹ́ àwọn ìgbà yìí ló jẹ́ pé mo lè má jẹ ọ̀sán rárá, ẹ́, tí ó sì jẹ́ wípé, ẹ́, èmi náà mọ ìdí tí mo fi lọ síbi ilé oúnjẹ bó ṣe rí lé ilé yìí.

Bẹ́ẹ̀ ni, mo ní káàdì iṣẹ́ tí mo sì máa ń ní káàdì ni ara ní àìmọye ìgbà tó jẹ́ pé mo mọ̀ pé kò sí ibi tí mi o lè bá saláàbà pàdé oníbàárà, tí ó sì jẹ́ wípé tí mo bá ti ní, káàdì yìí, ó máa ń sábà wà nínú ọkọ̀ mi tàbí kí ó wà nínú àpò mi ní gbogbo ìgbà. Ẹ̀yin tí mo bá ti mú káàdì yìí, ẹni tí mo bá fẹ́ fún un, oníbára tí mo bá fẹ́ fún un, maá sì yọ o láti ara àwọn ẹyii tí mo ti ṣe pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí màá ṣi fún oníbàárà wọn. Mo máa ń ṣe káàdì náà lóore kóóre torí mo mọ̀ pé, gẹ́gẹ́ bí mo ṣe ń fi síta, òun náà ni ó nílò kí n máa ṣe e, kó sí pọ̀sì torí áti máa fún àwọn èèyàn mi, tí mo sì máa ń ṣètò láti bá àwọn èèyàn tó n máa ń tẹ ìwé náà, tó n máa ń tẹ káàdì náà síta. Mo máa ń bá wọn sọ̀rọ̀ kí wọn bá lè bá mi tẹ ní àti ìgbà dé ìgbà. Mo gbà pé káàdì iṣẹ́ ó máa ń jẹ́, ó máa ń ṣe àtọ́nà fún àwọn tó bá fẹ́ jẹ́ oníbàárà ẹ̀eyàn láti ṣé àwárí ẹ̀eyàn, tí ó sì jẹ́ pé ó máa tún jẹ́ ko rọ̀run láti tètè ronú nípa èèyàn tí wọ́n o sì tètè gbẹ́sẹ̀ fún 'yàn. Ẹlẹ́ẹ̀yí ni mo ní, mo mọ̀ nípa káàdì iṣẹ́, tí ó sì jẹ́ wí pé mi ò kí n déédé fún àwọn èèyàn tí mi ò bá mọ̀ wí pé aa bá jọ ní iṣẹ́ papọ̀, nítorí mo wí pé oníbàárà àwọn, àwọn tó jẹ wi pé èèyàn jọ ní, tí èèyàn jọ ṣiṣẹ́, tí èèyàn jọ máa ṣe iṣẹ́ papọ̀, oun ló dáa fún un láti máa fún un ní káàdì yìí. Torí tí ẹ̀eyan báa ń fún ẹni tó jẹ wi pé bóyá, ara ilé àbí ẹni tí ò nílò rẹ̀, bíi pé èèyàn kan sọ owọ́ nù, òun ló ṣe rísí mi. Ẹ̀léyìí ló fi jẹ́ wi pé mo máa ń gbìyànjú láti tètè, láti ṣe ìtọ́jú káàdì náà tí mo sì máa ń fún àwọn tó tọ́ àtàwọn tó yẹ́ ẹ.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pa ohun ọ̀ṣọ́ sára tó jẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ kúrò nínú ilé, ohun mo máa ń lo àwọn ọ̀ṣọ́ tí wọ́n ta ń pè ní perfume tí máa sì fín sí ara mi tí máa fin ṣaṣọ mi kí n lè bá run dáadáa. Torí, àwọn èèyàn mi tan bá wà lóde wọn á sì máa rùn pẹ̀lú òógùn tan ti máa là sára. Ìrùn, wọn, irun, àwọn òógùn, òórùn tó máa máa jáde látara wọn kò ní bá mu rárá at all. Tí ó sì jẹ́ wípé n tí yóò jẹ yóò fà á kí àwọn èèyàn má lè súnmọ́ mọ wọn léleyi. Torí náà ló fi jẹ́ pé èmi mú gẹ́gẹ́ bí ohun, ohun, ohun, ohun kan tí mo gbọdọ̀ máa ṣe ní gbgbo ìgbà láti máa pa ohun ọ̀ṣọ́ sára kí n tó kúrò nínú ilé. Tí ó sì jẹ́ wípé ara àwọn ọ̀ṣọ́ tí mo máa ń sábà lo òun ni wọ́n ń pè ní Musov perfume tàbí Storm tí àwọn méjèèjì tọ́ sì ní òórùn aládìídùn tó jẹ wípé ó tún máa jẹ́ kí àwọn èèyàn tún máa súnmọ́ mi dáadáa. Àwọn ohun ọ̀ṣọ́ yìí tí mo bá wà nínú ilé àwọn ìgbà mí wà tó jẹ wípé mo máa ń lò. Tí ó sì jẹ́ wípé ìgbà tí mo máa ń sábà lò jù, òun ni ìgbà tí mo bá kúrò nínú ilé tí mo bá ń lọ síbi iṣẹ́, tàbí tí mo bá ń lọ sí òde, òde ìnáwó tí mo bá ń lọ ló máa le sọ irú èyí tí mo máa máa lò. Àwọn mi wà tó jẹ́ wípé wọ́n máa ń pa, òórùn wọn ó máa, ó máa, ó máa, ó máa ń jáde dáadáa tó jẹ́ pé òórùn wọn yóò, yóò tàn ká, yóò tàn ká gbogbo gbogbo agbègbè kí ó sì máa rùn oọ̀rùn aládìídùn. Irú àwọn eléyi mo máa ń gbìyànjú láti lọ, lọ sí, ibi, òde tàbí ibi ìnáwó tí mo bá fẹ́ lọ. Tí ó sì jẹ́ wípé àwọn tí òórùn wọn pọ̀ jù náà òun ni mo máa ń sábà lò lọ sí ibi iṣẹ́ kí, mo máa ń lò lọ ibi iṣẹ́. Àwọn ọ̀ṣọ́ yìí ó máa ń dára dára tí ó sì jẹ́ pé ohun tó yẹ kí oníkálukú kó máa lò ní gbogbo ìgbà ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán, tí ó jẹ́ pé ní àwọn àsìkò tí mo bá wà pẹ̀lú àwọn èèyàn mi tàbí tí mo bá rí pé mo wọ aṣọ tó gúnrégé lára, mo màá ya àwòrán tí màá sì fi ní ẹ̀, tí màá fi ní ẹ̀, ìrètí, ìrántí irú àwọn àsìkò yìí. Tó sì jẹ́ wípé àwọn àsìkò tí mo bá lọ sí ibi òde náà, tí mo lọ sí ibi ayẹyẹ, màá gbìyànjú láti ya àwòrán pẹ̀lú àwọn tí mo bá bá níbẹ̀ àgàgà àwọn ọ̀rẹ́ mi àtijọ́ tí mo bá ti rí wọn, màá gbìyànjú láti ya àwòrán pẹ̀lú wọn. Torí gbogbo àwọn àwòrán yìí, òun náà ni èèyàn máa máa rántí teeyan ọ́ máa rí nígbà tí èèyàn bá ràn. Tó bá dojọ́, tó bá dojọ́ ọjọ́ iwájú, àwọn àwòrán yii lèèyàn máa ma tọ́ka sí tí èèyàn o fi máa rántí àwọn àsìkò kọ̀ọ̀kan. O sì yẹ́ tún tún jẹ́ wípé e mo tún máa ń yá àwòrán tó bá di pé boyá a ní àwọn àlejò lẹ́nu iṣẹ́, tó jẹ́ wípé gbogbo àwọn àwọn àlejò ọ̀un pe a jọ ṣiṣẹ́ kan tán ni tàbí wọ́n nílò ó jẹ́ wípé ó nílò kí gbogbo wa ká yà àwòrán èmi yóò sì tún gbìyànjú láti múra gunrege dáadáa láti lọ sí ibi àwòrán náà. Àwọn àwòrán tí mo tún bẹ́ẹ̀ fẹ́ràn láti máa yá òun ni bí àwòrán a ṣe ọjọ́ ìbí tó jẹ́ wípé mo máa ń lọ n gbìyànjú láti ṣe àwòrán ọjọ́ ìbí tí mo maa lọ ń yà àwòrán ọjọ́ ìbí mi tí màá sì tí màá rọ déédéé tí màá kan dandan lọ sí e e ilé ìyàwòrán to ń pè studio tí màá sì lọ ya àwòrán náà. Kótó di wípé mo gbìyànjú láti máa fi síta. Irú àwọn àsìkò tí èèyàn máa ń yà àwòrán ló jẹ́ wípé èèyàn fi máa ń rántí ohun tó ti se kọjá sẹ́yìn, òun ni tí èèyàn fi máa ń rántí, tó sì jẹ́ wípé e àwòrán tí èèyàn bá fi pamọ́ dáadáa ìyẹn ó padà máa lè tọ́ka sí nígbà tó bá dojú iwájú.

Rárá o, èmi kì í yàwòrán sí ara mi tí mi ò sì ní àwòrán kákanlára tí wọ́n ń pè ní tattoo torí pé eléyìí kò bá ìlànà, ìlànà ayé tèmi mu. Àwọn èèyàn tó máa ń yàwòrán sára, àwọn náà na ma àwọn na máa di ìdí pàtàkì tó ń fi máa ya àwòn àwòrán yẹn sára. Ṣùgbọ́n ẹ́mi gbàgbọ́ nínú ká ya àwòrán, àwòrán pé ká yà sínú paper tí wọ́n ń pè ní photograph. Ṣùgbọ́n ká ṣe, ká yà sínú ara tí wọ́n ń pè ní tattoo, oun ní kó ṣe nǹkan tí èmi máa ń ṣe rárá at all, mi o n ṣe ko ṣe nǹkan tí èmi máa ń ṣe rárá tó sì jẹ́ wípé àwọn èèyàn tó báa ń ṣe, n mi ò ní wàhálà pẹ̀lú wọn. Mi ò sì ní ẹjọ ba wọn rò torí mo gbà pé ohun tó wù oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ohun tó wù Táye òwù Kehinde. Ọmọ ìyá kan náà tan jáde láti inú inú kan náà gan lọ́jọ́ kan náà àti ní àsìkò tí ó ní jiná síra wọn. Nǹ tó wù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí ẹ lo fi jẹ́ wípé èmi ò ní jì yẹ, mi ò ní fẹ́ nu atẹ́lù ẹni tó bá jẹ́ pé ó máa ń yàwòrán sára. Ṣùgbọ́n ara ìdí pàtàkì tí mi ò kí ń fi rí ra wòrán sára ni wípé, ní òrèkè òrè ni mo ti máa ń fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀ torí mo sì mọ̀ pé àwọn èèyàn tó bá fẹ́ fún èèyàn lẹ̀ jẹ́ kò ní àǹfààní. Ẹni tó bá ti ní àwòrán lára kò ní ní àǹfààní láti fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. Eléyìí náà jẹ́ ara àwọn ìdí pàtàkì tí mi ò ki si fi ń yàwòrán sára tí mo sì ni gbàgbọ́ wípé tó bá tún dọwọ́ ìjọ waju gan, mi ò ní fi, mi ò ní gbìyànjú láti ṣe irú nǹkan báyìí. Ní tèmi mi ò ní gbìyànjú pé bóyá kí n gbìyànjú ẹwo láti yàwòrán kákan sára bó ṣe jẹ́ ní eléyìí.

Àkókò tí mo bá wà nínú ìlà, ó máa ń jẹ́ ohun tí ó dùn máa mi ninu to torí pé ó máa ń rí gẹ́gẹ́ bí àkókò tí mo tún fi lè ṣe nǹkan mi tí yóò tún dára. Torí pé tí mo bá wà lẹ́rù inú ìlà, mi ò ní lè ṣe nǹkan kan. Ibi tí ọkàn mi máa wà náà ni pé bí ìlà náà bí yóò ṣe tètè kan mi, tí ó sì jẹ́ pé tó bá yẹ kó máa wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ náà, ó máa ń ṣe mí báyìí tí màá máa wò pé bí ọkọ̀ ó ṣe tètè kúrò ni, ọkọ̀ mi ó ṣe tètè kúrò nínú súnkẹrẹ fàkẹrẹ yìí, òun ni ó máa wà lọ́kàn mi. Tí mo bá wà nínú ìlà, gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè rẹ tí n gbodo tele òfin àti ìlànà bá àwọn èèyàn ṣe máa ń ṣe, mo máa ń gbìyànjú láti duro sórí ìlà tí mo bá rí pé àwọn èèyàn tò fún nǹkan, tí ó sì jẹ́ pé ìlà ni wọ́n ń tẹ̀lé. Tẹ́ mi náà sì, mi ò á gbìyànjú láti tó dúró sórí ìlà tí mi ò ní gbìyànjú láti ṣe ọ̀nà ebùrú tàbí kí n fi wá bí ó ṣe tètè kan mi. Elẹ́yi ni mo máa ń gbìyànjú láti ṣe. Bo ti e jẹ́ pé kò ṣe ohun tí yóò máa ń dára lára mi, ohun tí ó máa ń ni mí lára, òun ni tí mo sì mọ wípé kò ṣe èmi nìkan ló máa ń ṣe bẹ́ẹ̀. Tó jẹ́ pé àìmọ̀ye àwọn èèyàn, òun ni ó máa ń ni lára láti duro sórí ìlà. Ara nítorí rẹ̀ náà fi máa ń sọ wípé àwọn èèyàn ò ní sùúrù. Ko ṣe pé àwọn èèyàn mí ò ní sùúrù, ṣùgbọ́n n tó fẹ́ lọ ṣe ohun tó wà lẹ́ẹ̀ tí ó yẹ kí wọ́n ṣe, òun ni àwọn náà máa ń rò tó fi máa wò pé kán tètè kó lórí ìlà tàbí ká tètè wọ́nà ebùrú kí kí ní ọ̀ǹlẹ tètè kàn wọ́n. Àwọn èèyàn mí ìsìn ni báyìí torí pé wọ́n ni sùúrù rárá, òun ni ó máa ń fà tí wọ́n fi máa wò pé ká wọ́n tètè kó lórí ìlà tàbí wọ́n máa ń wò pé àwọn ju gbogbo àwọn tó wà lórí ìlà lọ torí ẹ̀ wọ́n ò ní sùúrù. Wọ́n ń lọ sí ibi tí wọ́n ń lọ síwájú ni, kò sí ohun tí ó kan wọ́n pẹ̀lú pé ká tó sórí ìlà tí ò sì wà yìí kò sì dára.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ ní àsìkò òtútù, èè tó sì jẹ́ wípé, èè ọ máa ń dáàbò bò mi látara òtútù tí ó máa ń mú ní ìgbà ọyẹ́. Emm, láwọn àsìkò yìí mo máa ń gbìyànjú láti wọ àwọn aṣọ òtútù mi torí kò ń ṣe ẹyọọ̀kan. Ehn, mo màá ń wọ àwọn aṣọ òtútù yìí àgàgà ní ọwọ́ òwúrọ̀ tí òtútù bá mú dáadáa, tí ọyẹ́ tó ń fẹ́, tí ó sì jẹ́ wípé tó bá di ọwọ́ ọ̀sán, tí oòrùn ń yọ díẹ̀ màá sì tún bọ̀. Ìgbà tó bá tún di ọwọ́ alẹ́, t’òtútù bá tún ti sọ̀kalẹ̀, màá tún wọ àṣọ òtútù ọ̀ ń, èè tó sì jẹ́ wípé mo ní méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo máa ń pàrọ̀ síra wọn lásìkò yẹn. Èè àwọn aṣọ òtútù yìí ó jẹ́ n tí ó máa n wá pẹ̀lú mi nígbà òtútù torí pé èmi ò fẹ́ fi ara mi, mi ò fẹ́ fi ara mi sílẹ̀ kí òtútù kó fi ìnáwó pamọ́ sí mi lára. Eléyìí ló fi jẹ́ wípé mo máa ń wọ aṣọ náà lóòrèkóòrè nígbà tí ó bá ti, tí ó bá tó àsìkò òtútù tí èè mi ò, mi ò sì kí ń fi aṣọ wíwọ̀ náà tí mi ò fi ń ṣeré. Èè àsìkò àwọn ìgbà míì wa tó jẹ́ wípé mo lè máa wọ àṣọ òtútù ọ nà tí ọyẹ́ ó sì mú, ṣùgbọ́n tó jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òun ni mo máa sábà á wọ̀.

Ọwọ́ ọ̀tún, òun ni mo máa ń sábà lo. Ọwọ́ ọ̀tún mi, òun ni mo máa ń fi kọ̀wé, òun ni mo máa ń fi jẹun, òun ni mo máa ń fi ṣe àwọn iṣẹ́ agbára. Tí ó sì jẹ́ wípé, ọwọ́ àlàáfíà, òun làwọn Yorùbá máa ń pè ọwọ́ òsì. Tí í, mi ò sì n sábà lo ọwọ́ òsì. Àyàfi tí mo bá fẹ́ lù-- tí mo bá fẹ́ fẹ̀fọ́, tí mo bá fẹ́ ṣe ìmọ̀tótó ara mi ní ilé, ilé ìyàgbẹ́. Ìgbà yìí ni mo máa sábà lo ọwọ́ òsì. Tí ó sì jẹ́ wípé, èmi ò ń fi ọwọ́ òsì yìí, mi ò ń lò ó dá bí a rárá. Tí mo bá fẹ́ gbé ẹrù, tabí mo bá fẹ́ gbé ǹkan tó wúwo, mi òn sábà lo ọwọ́ òsì torí kò ní agbára tó ọwọ́ ọ̀tún mi. Ṣùgbọ́n mo ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń lo ọwọ́ òsì, tí wọ́n fi ń jẹun, tí wọ́n fi ń ṣe gbogbo ǹkan o. Tí ó jẹ́ wípé ọwọ́ òsì náà ni on fi ń kọ ìwé tí, n tọ́n sì máa ń kọ ìwé tí wọ́n bá kọ, tí ó sì máa ń gún régé. Ìgbon ọwọ́ ọ̀tún titè mi, òǹlẹ̀ mi, màá ń fi kọ, màá ń lò ó láti fi ṣe gbogbo iṣẹ́. Tí ó sì jẹ́ wípé mo nífẹ̀ẹ́ láti máa lo ọwọ́ yìí. Àwọn àgbà mí wá tó jẹ́ pe mọ́n bá lọ wo ọwọ́ àlàáfíà. Tí ó jẹ́ wípé, tó bá je pẹ, mo máa ń gbìyànjú à ti lò ó láti fi ṣe iṣẹ́ tàbí láti fi ṣe ǹkan, láti fi, láti fi ṣe àwọn, àwọn ǹkan kan kan. Ṣùgbọ́n tí kò rọrùn fún mi láti ṣe bẹ́ẹ̀ torí pé, ọwọ́ yìí kò ní, kò ní okún tó ọwọ́, ọwọ́ ọ̀tún.

Àwọn ojú òpó ayélujára tí mo máa ń wà ni, ojú òpó Facebook, ojú òpó, Twitter, WhatsApp pẹ̀lú Instagram. Tí ó sì jẹ́ wípé àwọn ojú òpó yìí, òun ni mo ti ní àwọn ọ̀rẹ́, t'ajọ máa ń sọ̀rọ̀, t'ajọ máa ń ṣà, t'ajọ máa ń, ẹ́, fọ̀rọ̀jomi tó rọrọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ tó jọ mọ́ ìgbésí ayé àto ọ̀rọ̀ tó jọ mọ́ eré ìdárayá. Tí ó sì jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tí mo máa ń sábà dá sí.lójú àwọn òpó yìí, òun ni ọ̀rọ̀ tó jọ mọ́ eré ìdárayá. Alákọ̀ọ́kọ́, òun ni nínú àwọn ọ̀rọ̀ tí mo máa ń dá sí níyìí. Tí ó jẹ́ wípé àwọn tó bá tí, ẹ́m, mo sì pín pàtàkì jù lọ, ọ̀rọ̀ tó bá jẹ́ mọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù, ẹ́m, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà tó ń pè ní Super Eagles. Àwọn méjèèjì yìí, òun ni mo máa ń sábà wá ìròyìn nípa wọn. Ju tí mo sì máa ń dá sí àwọn ọ̀rọ̀ tó ń rọ lọ́wọ́ lórí àwọn, àwọn tí mo ti sọ wọ̀nyí. Lẹ́yìn wá gbà náà, mo tún máa ń wọ, mo tún máa ń wo ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ nípa ìrírí ayé, ohun tó jọ àwọn èèyàn rí àti ohun tí àwọn èèyàn, tí wọ́n jẹ́, ẹ́ẹ́, ohun tí wọ́n ṣe alábàápàdé nínú ètò ayé wọn, tí àwọn èèyàn sì máa bẹ̀rẹ̀ ìbéèrè tàbí, ẹ́ẹ́, táwọn èèyàn máa bẹ̀rẹ̀ ìbéèrè tàbí ká n máa bẹ̀rẹ̀, ẹ́ẹ́, ká máa bẹ̀rẹ̀ kí àwọn èèyàn lá ìlanilọ́yẹ́. Lórí ọ̀rọ̀ kan àbòmi tí ó ń ṣẹlẹ̀ sí wọn. Tí ó sì jẹ́ pé lórí, ẹ́ẹ́, orí òpó Twitter, orí òpó WhatsApp òun ni mo máa ń sábà tí ń ṣe, ṣe alábàápàdé àwọn t'ajọ ń ṣiṣẹ́ tí a sì jọ máa ń sọ àwọn ọ̀rọ̀ lórí gbogbo bá wa ṣe fẹ́ ṣe àtúntò, ẹ́ẹ́, bí a ṣe fẹ́ ṣètò iṣẹ́ wa sí.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹranko ọ̀sìn, mo ní àwọn àwọ̀sín ewúrẹ́ tí mo sì ní ìyẹ́ ewúrẹ́ kaná tí ó bí àwọn ọmọ ewúrẹ́ tí mo sì ń rẹ wọ́n. Tó sì jẹ́ wípé mo tún ní àwọn adìẹ náà tí mò ń rẹ àwọn náà láti máa jẹ tàbí láti tà wọ́n tó bá ti di pé wọ́n dàgbà. Látibi òṣù mẹ́fà sẹ́yìn, mo ti ń sin àwọn ewúrẹ́ yìí tí ó sì jẹ́ wípé mo máa ń fún wọn ní oúnjẹ ní àárọ̀ àti ìrọ̀lẹ́. Mo máa ń sin wọ́n sílẹ̀ kúrò nínú ọgbà wa kí wọ́n lè jáde láti lọ jẹko, kí wọ́n lè jáde láti lọ sí i ṣeré ní agbègbè kó tó di wípé wọ́n á darí dé lálẹ́. Tó se jé wí pé mo kan ilé kékeré fún eon tí wón lè máa dàre sí to bá ti dé lálé. Gbogbo bó ṣe máa ń ya ìgbẹ́, tó máa ń yàgbẹ́ káàkiri ló jẹ́ wípé tó bá ti dé ọwọ́ àárọ̀ kùtùkùtù, mo máa ń kó àwọn ìgbẹ́ ẹran yìí tí mi ò sì fi jẹ́ kí wọ́n ba inú ilé jẹ́. Tó sì jẹ́ wípé àwọn adìẹ náà, àwọn náà mo kan àgò fún wọn tí wọ́n máa ń wọ̀sùn, tí ó sì jẹ́ wípé inú àgò yìí náà ni wọ́n máa ń wà ní gbogbo ìgbà tí mo fi máa ń da oúnjẹ fún wọn. Inú oúnjẹ tí mo máa ń sábà fún wọn jù ni ọkà bàbà. Àwọn eyin tí mo máa ń fún àwọn ẹran jù ni epo ẹ̀gẹ́. Bẹ́ẹ̀ sì ni àwọn oúnjẹ tí a bá jẹko nínú ilé náà, mo sì máa ń dà fún àwọn ẹran òun, tí ó sì jẹ́ wípé mo máa ń ṣètọ́jú àwọn ẹran mi tí mo máa ń tọ́jú wọn. Mo máa ń ṣètọ́jú tó péye fún wọn. Tí wọ́n bá ṣàìsàn, màá pe olùwòsàn àwọn ẹran fún wọn láti wá ṣètọ́jú wọn tí mo sì máa ń gbìyànjú láti ṣe àyẹ̀wò fún wọn orí tó tó péye fún àwọn ẹran nǹkan ọ̀sìn.

Ní ìṣẹ̀se bẹ̀rẹ̀ ọdún tó lọ ni mo lọ wo eyín mi gbẹ̀yìn, tí ó sì jẹ́ wípé eyín ń kan mi. Ni àsìkò yìí, òun ló gbé mi lọ sí ilé ìwòsàn tí wọ́n ti ń ṣètọ́jú eyín. Eyín e kan mi tó bẹ́ẹ̀ gẹ́ tí mi ò fi máa ri ounjẹ jẹ, tí ó sì máa ń fọ́ mi lóri pẹ̀lú. Elé yìí ló mú mi lọ sí ilé ìwòsàn tí mo sì rí àwọn akọ́sẹ́mọsẹ́ tí wọ́n sì bá mi yẹ̀wò ná sọ fún mi pé, akokoro eyín, òun ló ń dà mí láàmú tí ó sì ti wọnú eyín náà fún ìgbà pípẹ́, táwọn kokoro náà ti ń dààmú eyín náà fún ìgbà pípẹ́ tí màá nílò láti yọ eyín náà. Tí wọ́n sì sọ, tí wọ́n sì bá mi bẹ̀rẹ̀, tí wọ́n sì dàjọ́ fún mi láti wá yọ eyín náà. Mo dẹ̀ lọ bẹ̀, mo lọ lọ́jọ́ náà. Wọ́n sì ba, wọ́n sì wọ́n, wọ́n, wọ́n bá mi bẹ̀rẹ̀. Wọ́n sì bá mi yọ eyín náà lọ́jọ́ náà tí ó sì jẹ́ wípé lẹ́yìn wá gbà náà wọ́n fún mi ní òògùn láti máa lò. Wọ́n sì ní pé kí n máa bo omi iyọ̀ tó lọ́wọ́rọ́, kí n máa fi ṣẹnu mi ṣùkú ṣùkú tí n bá ti jẹun tán àti kí n tó jẹun, kí n tó jẹun àti ìgbà tí n bá ti jẹun tán. Lẹ́ẹ̀mẹta lọ́jọ́ kan àti kí n tó sùn kí n rí i dájú wípé mò ń fi omi yọ ẹnu mi, omi oníyọ̀ kí n máa fi yọ ẹnu mi tí mò sì ṣeléyìí fún ìwọ̀n ọ̀sẹ̀ kan kó tó di wípé, mó kò tó di wípé mi, mo, mi ò, mi ò ṣe bẹ́ẹ̀ mọ̀ tí mò sì máa ń lo, tí mò sì máa ń lo ìfọyín láti máa fọ eyín mi tí mo bá ti jẹun tán lálẹ́ láti máa dè lè, láti fi lè dè náà kí kokoro kó má tún bá eyín mi jà.